Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn áàpù tí mo máa ń lò jù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, a lè sọ wípé wọ́n pín sí oríṣi méjì. Àwọn áàpù kan wà tó jẹ́ wípé mo ń lò wọ́n fún ìdárayá, bẹ́ẹ̀ sì ni àwọn áàpù kan wà tó jẹ́ pé mo ń lò wọ́n fún ìkọ́nilọ́gbọ́n. À lára àwọn áàpù tí mo ń lò fún ìdárayá àbí ìdánilárayá titẹ̀ mi gangan, ibẹ̀ la ti rí àwọn áàpù, ẹ́, orí ayélujára, orí Íńtánẹ́ẹ̀tì bí WhatsApp, ẹ́, bí Instagram, bí TikTok, bí Facebook, bí Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À, ẹ jẹ́ kí n sọ, ẹ́, okay kí n tó mẹ́nu bà, ẹ́, àwọn áàpù wọ̀nyí tí mo ń lò fún ìdárayá lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Màá tún sáré mẹ́nu bà àwọn áàpù tí mo ń lò fún ìkọ́nilọ́gbọ́n, ẹ́, láti bùkún omi ọgbọ́n mi, láti mọ̀ sí i, láti ní ìmọ̀ sí i nípa nǹkan. Irú àwọn áàpù yìí ni àwọn, ẹ́, bóyá bí ChatGPT. Àwọn eléyìí ni mò ń lò láti bèèrè ǹkan láti ṣe ìwádìí. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lo Google. Ẹ́, Google yìí dá bí, ẹ́, ẹ́, bí Íńtánẹ́ẹ̀tì search. Tí m bá fẹ́ wádìí ǹkan, tí m bá fẹ́ mọ̀ síi nípa nǹkan, Google yìí ni mo máa ń lò láti fi ṣe ìwádìí mi. Lẹ́yìn eléyìí mo tún máa ń lo Gemini láti mọ̀, láti ṣe ìwádìí, láti mọ̀ nípa àwọn nǹkan kan. Iyẹn tí m bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun àbí tí m bá fẹ́, ẹ́, kọ́ ara mi ní ọgbọ́n kan àbí méjì. Ní báyìí màá padà sórí àwọn áàpù tí mo ti mẹ́nu bà tẹ́lẹ̀ síwájú. Iyẹn, ẹ́, àwọn social media app, àwọn èyí tí mò ń lò fún ìdárayá. Ehen. So alákọ̀ọ́kọ́ òun ni WhatsApp. Mo máa ń lò, ẹ́, áàpù WhatsApp láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àbí láti bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀. Ẹ̀hẹn, áàpù WhatsApp yìí ó jẹ́ áàpù kan tó jẹ́ wípé mo máa ń lò ní ojoojúmọ́. Ó kéré jù mo máa ń lò fún wákàtí méjì lójúmọ́. Bẹ́ẹ̀ sì ni, ẹ́, lẹ́yìn wípé mò ń bá àwọn ọ̀rẹ́ à bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ lórí WhatsApp, WhatsApp tún jẹ́ áàpù kan gbòógì tí mo máa ń lò ní ibi iṣẹ́ mi. So níbi iṣẹ́ mi a ní platform, a ní, ẹ́, bí, bí group kan tí gbogbo wa ta create, tí a dá sílẹ̀ tó jẹ́ pé gbogbo wa la wà lórí group yìí. So lórí group yìí ni àwọn ará ibi iṣẹ́ mi, àwọn ará ilé iṣẹ́ mi ibẹ̀ ni wọ́n máa ń fi, ẹ́, àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. Ibẹ̀ ni wọ́n máa-- tí a bá ní ìkéde pàtàkì kankan àbí ìfilọ̀ pàtàkì kankan, ibẹ̀ ni wọ́n máa ń ṣẹ́ náà máa ń fi ránṣẹ́ sí tí àwa tí a jẹ́, ẹ́, tí à ń ṣiṣẹ́ níbẹ̀ pẹ̀lú wọn. Ibẹ̀ lá o ti kà á, lá o ti mọ̀ ǹkan tí wọ́n fẹ́ ká ṣe àbí lá ti mọ̀ nípa ìkéde pàtàkì náà. Ẹ̀hẹn, lẹ́yìn eléyìí, ẹ́, áàpù WhatsApp tún jẹ́ áàpù tí mo fi máa ń pè àbí láti tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ọ̀rẹ́ mi à báwọn olólùfẹ́ mi àbí àwọn, àwọn tí a kì í ṣọ̀rẹ́ bẹ́ẹ̀. Ẹ̀hẹn, mo lè fi áàpù yìí pè láti, ẹ́, fún àpẹẹrẹ tèmi bá wà ní ìlú Ìbàdàn, mo lè pe ẹni kan tó wà ní, ẹ́, ìlú Ghana pẹ̀lù áàpù, ẹ́, WhatsApp yìí. So ibẹ̀ ni àwa méjèèjì ó ti sọ̀rọ̀. Ọ̀ràn kan ni ká fojú kan ara wa ká tó sọ̀rọ̀, ọ̀ràn kan sì ni kí n pe ẹni náà. Látorí, ẹ́, látorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi gan gan, mo lè pe ẹni yìí, ẹ́, láti orí WhatsApp, ti a ó sì sọ̀rọ̀, tí a ó sọ̀rọ̀ yíra wa. Bẹ́ẹ̀ sì ni lẹ́yìn eléyìí a tún lè ṣe fídíò tí a ó máa rí ara wa bí a ṣe ń bá ara wa sọ̀rọ̀. Ẹ̀hẹn, so lára àwọn nǹkan tí mò ń fi áàpù WhatsApp yìí ṣe òun ni yẹ́n. Bẹ́ẹ̀ sì ni lẹ́yìn eléyìí mo tún ní, ẹ́, áàpù Instagram. Áàpù Instagram yìí ohun tí mò ń lò ó fún ju òun ni fún ìdárayá pọ́nbélé. Ìdárayá pọ́nbélé tí mo, tí mo, ẹ́, tí mo gbéro rẹ̀, tí mò ń gbìyànjú láti sọ ni wípé áàpù yìí wà fún tí mo bá fẹ́ máa wò nípa nǹkan tó ń lọ lágbàyé tó jọmọ́ ìdárayá. So lè jẹ́ wípé, ẹ́, ọ̀rọ̀ nípa, ẹ́, ọ̀rọ̀ nípa bóyá agbábọ́ọ̀lù kan òní wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí Instagram. Láàárín ìṣẹ́jú àáya ọgbọ̀n mo lè wò ó nípa rẹ̀, màá tún sun sókè. Tí n bá tún ti sun sókè, ó máa gbé mi wá sí sáà lẹ̀ màá tún rí, ẹ́, ǹkan mìí tó ń lọ lágbàyé bóyá, ẹ́, nípa àwọn òṣèré kan ni o à báwọn olórin tí wọ́n ń jà. Lẹ́yìn eléyìí màá tún sun sókè, bá tún.

Ìbéèrè yìí wípé ṣé mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà, ó jẹ́ ìbéèrè kan tí ó ní agbára. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn àsìkò kan wà tó jẹ́ pé mo fẹ́ràn láti ra oúnjẹ òpópónà ní òpópónà. Àwọn ìgbà mi sì wà tó jẹ́ pé mo fẹ́ràn láti ra oúnjẹ ní, ẹ́ẹ́, ibùjókòó ilé oúnjẹ tí wọ́n ti ń ta oúnjẹ. Èèè, ṣùgbọ́n láti dáhùn ìbéèrè yìí, èèè, ìdáhùn mi sì ni wípé mi kò fẹ́ràn, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà ní gbogbo ìgbà. Ìdí tí mo sì fi sọ bẹ́ẹ̀ ni yìí, ẹ́è, ní àkọ́kọ́ mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìmọ̀tótó. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò fẹ́ràn kí wọ́n máa pèsè oúnjẹ tí mo fẹ́ jẹ àbí ohun tí máa gbé sí ẹnu mi àbọ́ ohun tí màá mú ní àwọn ìlànà tí ò bá òfin ìjọba mu. Àbí láwọn ìlànà tó jẹ́ pé, ẹ́ẹ́, bí ìdọ̀tí abáwọ̀n kan ìríra ó wà ń bẹ. Ìdí tí mi fi fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà ni pé mí ò mọ̀ bí wọ́n ṣe pèlò àwọn ohun tó ń fi se oúnjẹ yìí. Mi ò mọ̀ bóyá níbi tí ìmọ̀tótó tó pọ̀ tó wà ni àbí ibi tí kò sí ìmọ̀tótó rara. Mi kò mọ̀, ẹlẹ́keji pé mi kò mọ̀ bóyá omi tí wọ́n ń lò, omi gidi, omi tó mọ́lómọ́ló ni àbí omi tó jẹ́ wípé ìdọ̀tí wà nínú rẹ̀ àbọ́ omi tó jẹ́ pé bọ́yọ́ omi àgbára àbọ́ omi kan tí ó ṣe ni wọ́n fi pèlò rẹ̀. Bákan náà, wọn ò mọ̀ ráwọn ohun èlò ìsebẹ̀ tí wọ́n ń lò. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò fẹ́ràn láti máa jẹ àwọn ohun èlò ìsebẹ̀ bí i magí tó pọ̀jù nínú oúnjẹ mi. Mo tún jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi kò fẹ́ràn kí iyọ̀ kó pọ̀jù nínú oúnjẹ mi. Mo máa fẹ́ kí gbogbo ẹ̀ wà níwọ̀ntúnwọ̀nsẹ̀ So tó bá jẹ́ wípé, ẹ́ẹ́, ẹni tó ń ta oúnjẹ lópópónà yìí jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò fẹ́ràn ìmọ̀tótó àbí tó bá di agbọn ìmọ̀tótó ó kú díẹ̀ ka tó fún un, n kò ní fẹ́ràn láti jẹ irú oúnjẹ yìí torí pé irú oúnjẹ bẹ́ẹ̀ ó lè yà mí nígbẹ̀ẹ́, ó sì lè máa jẹ́ kí ń máa gbọ́n èébì tí ń bá jẹ ẹ́ tán. Èyí ni àwọn ìdí tí mo kò fi fẹ́ràn láti máa ra oúnjẹ jẹ ní òpópónà. Ìdí mìíràn tó tún wà tí ń fi fẹ́ràn láti máa ra oúnjẹ òpópónà, òhun ni wípé, ẹ́ẹ́, irú àwọn oúnjẹ báyìí, ẹ́ẹ́, ẹni tó ń tà ìwájú rẹ̀ gangan ló máa ń gbó oúnjẹ sí. Tí ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ bá sì ti ń sọ̀rọ̀, ó ṣeéṣe kí àwọn èrò ìtọ́ rẹ̀ kó máa fọn sínú oúnjẹ. Bákan náà torí pé òpópónà ní ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ yí wà, yóò ní àwọn èrò púpọ̀ tó fẹ́ ba ara oúnjẹ. Tó bá sì ní èrò púpọ̀ tó fẹ́ ba ara oúnjẹ, gbogbo àwọn èrò wọ̀nyí, gbogbo àwọn èèyàn wọ̀nyí, wọn ó, wọn ó pàgèdè yíká tábìlì tó ti ń ta oúnjẹ. Tí gbogbo àwọn èèyàn bá sì wà tán rọ̀mọ́ tábìlì tó ti ń ta oúnjẹ, tí gbogbo wọn bá ń sọ̀rọ̀ pé, "Dáàríá ẹ bá ń ta ìrẹsì, ẹ́ẹ́ẹ́, ogójì náírà, ẹ bá ń ta ìrẹsì àádọ́ta náírà, ẹ bá ń ta ẹwà ìgbà kan náírà." Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí, ìtọ́ ẹnu wọn yóò mọ́ fọ́n sí, ẹ́ẹ́, inú oúnjẹ wọn yìí. Ẹ́ẹ́, ilé yìí kò sì ní ṣe ara lóore fún èmi, pàápàá. Ẹ́ẹ́, so láàwọn ìdí tí mi kò fi fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, òhun ni yìí. Ìdí mìíràn tó tún wà tí mi ò fi fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, òhun ni wípé, ẹ́ẹ́, òpópónà jẹ-- àwọn oúnjẹ tí wọ́n ń tà lópópónà jẹ́ oúnjẹ tí wọ́n máa ń ṣí sílẹ̀. Tẹ bá sì ṣí oúnjẹ ṣí sílẹ̀ tó pọ̀jù, àwọn èéfín, ẹ́ẹ́, carbon dioxide, àwọn èéfín mọ́tò, èéfín, ẹ́ẹ́, ẹ́ẹ́, èéfín ọ̀kadà, ẹ́ẹ́, yẹn, alùpùpù, àwọn èéfín bóyá ẹni kan ń lọ ẹ̀rọ àbọ́ ń lọta ládùúgbò yẹn, àwọn èéfín gbogbo òórùn káàkiri gbogbo a máa rùn, gbogbo a máa ṣe wọ inú oúnjẹ yìí. Tí gbogbo ẹ́ bá sì ti ń ṣe wọ inú oúnjẹ yìí, kò ní jẹ́ kí oúnjẹ náà kó jẹ́ oúnjẹ tí mo lè jẹ gbádùn. A jẹ́ oúnjẹ kan tó jẹ́ pé ẹ̀rù á máa bà mí àti jẹ ni. Nítorí náà fún gbogbo àwọn ìdí wọ̀nyí, n kò jẹ́ ẹni kan tó fẹ́ràn láti máa jẹ oúnjẹ ní, ẹ́ẹ́, ní òpópónà. Ẹ́ẹ́, so ní àkótán, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ní ilé oúnjẹ ti ìgbàlódé àbí ní ilé oúnjẹ tó ní ilé lórí tó ní ibùgbé oúnjẹ. Nítorí pé oúnjẹ yẹn ó máa, ẹ́ẹ́, kò ní sí pé nǹkan kan ń wọ inú oúnjẹ, kò ní sí òórùn, kò ní sí afẹ́fẹ́ burúkú kankan tó ń wọ inú oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. À, ìrírí mi pẹ̀lú kẹ̀kẹ́ gígùn, ó jẹ́ ìrírí tó ti pẹ́. Mo lè sọ pé ó dàbí ìtàn nítorí pé mo fẹ́ sọ ìrírí mi nípa kẹ̀kẹ́ gígùn yìí. Mo jẹ́, mo jẹ́ ẹnìkan gẹ́gẹ́ bí ọmọkùnrin tí a bí sí ilẹ̀ Adúláwọ̀. Mo fẹ́ràn eré ipa gan ní ìgbà kékeré mi. Mo jẹ́ ọmọ tó fẹ́ràn láti máa ṣe ǹkan líle, líle, líle, líle. Mo lè sọ gan, mo sì lè fọwọ́ gbáya rẹ̀ pé ìgbà tí mo tó bí ọmọ ọdún méjìlá ni mo bẹ̀rẹ̀ sí ní wa ọkọ̀. Mi ò wa ọkọ̀ ìlú púpọ̀ náà, mo sì wà lójú títì ṣùgbọ́n mo máa ń wà nínú ilé wa tó ra ní ilé àti ní gbàgede tó tóbi nínú-- a ní ọgbà tó tóbi tó yi ilé wa ka. Nítorínà mo máa ń wa ọkọ̀ nínú, nínú ọgbà wa. Ṣùgbọ́n bí mo ṣe mọ ọkọ̀ wà tó, mo ò mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Kódà tí ń bá-- mo jẹ́ ẹnìkan ọmọ kan tó mọ ìwé nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi àti ilé ìwé jẹ́léósìn mi. Mo jẹ́ ọmọ kan tó mọ ìwé dáradára. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá sọ fún àwọn òbí mi pé, "à, ẹ̀yin òbí mi ẹ dàkún. Njẹ́ tí ń bá gbé ipò kìnì àbí ipò kejì jáde, ṣe ó ra kẹ̀kẹ́ fún mi?" Àwọn òbí mi yóò sọ fún mi pé, "ehn, kò sí wàhálà, awon o rà kẹ̀kẹ́ yìí fún mi." Kódà wọ́n ó fọwọ́ gbára wọ́n ó sì ṣe ìlérí fún mi wípé àwọn yóò ra kẹ̀kẹ́ yìí. Ṣùgbọ́n tí ń bá padà jáwé olùborí tí mo gbé ipò kìnì jáde àbí ipò kejì àbí ipò kẹta, ó ṣe ni láàánú pé àwọn òbí mi wọn kì í mú ìlérí wọn ṣẹ, wọn kì í padà ra kẹ̀kẹ́ fún mi. Ó wá ṣẹlẹ̀ wípé a kúrò ní ìlú tá ń gbé, a lọ sí ìlú mìíràn lẹ́yìn òdì láti máa gbébẹ̀ nítorí pé bàbá mi rì í ṣẹ sí ìlú mìíràn yìí. Ní ìlú mìíràn tí a wá lọ yìí, gbogbo àwọn ọmọ kéékèèké, gbogbo àwọn ìwé tó wà níbẹ̀ ni wọ́n mọ kẹ̀kẹ́ gùn. Kódà gbogbo wọn ni wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n ń gbé lọ sí ilé ìwé láràárọ̀. Ó wá máa ń dùn mí, ó máa ń kan mí lomi ọkàn torí pé mi ò mọ kẹ̀kẹ́ gùn, bàbá mi ò sì ra kẹ̀kẹ́ fún mi. Nítorí náà, màá mọ̀ pé dandan, dandan mo gbọdọ̀ mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Nítorí ìdí èyí, mo wá lọ sí inú ọgbà tán tí ń fi kẹ̀kẹ́ ya, tán tí ń yá kẹ̀kẹ́ gùn láàárín ọmọ kéékèèké tí ń yá kẹ̀kẹ́ gùn láti mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Níbẹ̀, ibẹ̀ yẹn ó jẹ́ ibi kan tó jẹ́ pé tí o bá fẹ́ gun kẹ̀kẹ́, o ó kọ́kọ́ lọ mú, o kòkò sẹ́lẹ̀ct iyẹn ni pé o kòkò mú kẹ̀kẹ́ tó fẹ́ gùn lẹ́yìn ẹ ó san owó láti gun kẹ̀kẹ́ yìí. Kẹ̀kẹ́ yìí bóyá fún, iṣẹ́jú mẹ́wàá ni o àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ogún ìṣẹ́jú. Ìgbà náà n ò ni owó púpọ̀ lọ́wọ́. Nítorí ìdí èyí, màá mú oní ìṣẹ́jú mẹ́wàá tó ri oun ló kéré jù tówò re osì pọ̀ jù. Níbẹ̀ wa ni màá ti rí lára àwọn ọmọ tó ń gun kẹ̀kẹ́ tí wọ́n á kọ́ mi bí mo ṣe ń gun kẹ̀kẹ́ yìí. A ti m-- tí èèyàn bá fẹ́ mọ kẹ̀kẹ́ gùn ó jẹ́ ǹkan tó jẹ́ wípé ó le púpọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé èèyàn ó fara pa, èèyàn ó ṣe léṣe, èèyàn ó fara pa yánnáyànná kí èèyàn tó lè di pé ó mọ kẹ̀kẹ́ gùn. Kẹ̀kẹ́ sì jẹ́ ǹkan tó jẹ́ pé tó bá dori rẹ̀, o kòkò mọ̀ fẹsẹ̀ ti lẹ̀ torí pé o lè tíì láyà láti máa dàgbé lọ tó lè-- tí ò ní fi ẹsẹ̀ rẹ dálẹ̀. Nítorí ìdí èyí, mo fara pa dáradára kó tó di pé mo mọ̀ kẹ̀kẹ́ gùn. Bẹ́ẹ̀ sì ni tó bá ti di ìrọ̀lẹ́, tí ń bá ti lọ lè padà àbí tó bá dalẹ́ tí mo ti gun kẹ̀kẹ́, tí mo ti làágùn, tí mo ti ṣe ara mi léṣe, tí ń bá ti ń dé ilé, àwọn òbí mi wọ́n tún máa ń nà mí. Wọ́n á fún mi lẹ́gba, wọ́n á fún mi lọ́rẹ nítorí pé mo ṣe ara mi léṣe. Bẹ́ẹ̀ sì ni n ò gbọdọ̀ sọ fún wọn pé mo lọ gun kẹ̀kẹ́ torí wọ́n ti bá mi sọ wípé àwọn ò fẹ́ kí n mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ torí èèyàn máa ń ṣe ara rẹ̀ léṣe tí wọ́n bá ń gun kẹ̀kẹ́. Níwòye tí wọ́n, àwọn ń tọ́jú mi, wọ́n ń dàbòbò mi ni won ò fẹ́ kí ǹkan kan ṣẹlẹ̀ sí mi, won ò fẹ́ kí ǹkan búburú kankan ṣe mí. Ṣùgbọ́n èmi tèmi, mi kì í dàgbére fún wọn tí ń bá fẹ́ lọ gun kẹ̀kẹ́ yìí. So ìgbà mìí tán bá rí pé mo fara pa yánnáyànná, tan bá ń bi mí pé, "à, kí ló ṣe mi? Nkàn wo ló ṣẹlẹ̀ sí mi tí mo lè sọ̀rọ̀?" Inú máa ń bi wọn pé kí ló dé tí mò ń parọ́ ibi tí mò ń lọ. Aṣẹyinwà àṣẹyinbọ rẹ̀, wọ́n ó nà mí, wọ́n ó fún mi ní ẹgba gidi kan. So àkọ́kọ́ ni pé mo fara pa yánnáyànná elekeji ni pé tí ń bá dé ilé, àwọn òbí mi ó ń nà mí dáadáa torí pé mi ò jẹwọ bí mo ti ń bọ̀ fún wọn.

Àwọn ẹbí mi àti àwọn ìdílé mi wọ́n ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọpọ̀ nítorí náà ó di dandan kí ń máa lo àwọn àsìkò kọ̀ọ̀kan pẹ̀lú wọn. Ehn, tí ń bá fẹ́ lo àsìkò kankan àbí àkókò kankan pẹ̀lú àwọn ehn ìdílé mi àbí àwọn ẹbí mi, ehn ibi ẹyọ kan tí a ti máa ń pàdé ju tí ó dá mi lójú à-- tí ó sì dá gbogbo wa lójú, òhun ni. Tí a bá ní ayẹyẹ kan, bóyá bí ètò ìgbéyàwó kan tó dá gbogbo wa pọ̀, àbí ètò òkú ṣíṣe kankan, àbí ehn ètò ehn, ehn àyájọ́ ọjọ́ ìbí ẹnìkan, ehn àwọn nǹkan wọ̀nyí ni àwọn ètò tó máa ń pa wá pọ̀ tó sì di dandan kí gbogbo wa ká pàdé ara wa níbẹ̀. Ehn fún àpẹẹrẹ, a ní ehn ètò kan tí ó ń bọ̀ ní oṣù tó ń bọ̀, ọ̀sẹ̀ kìíní oṣù tó ń bọ̀. Ètò náà sì ni ìgbéyàwó láàárín ehn àbúrò mi àti ehn àfẹ́sọ́nà rẹ̀. Ó dá mi lójú wípé níbi ètò ìgbéyàwó yìí, ètò ìgbéyàwó yìí ó bọ́ sí ọjọ́ àbámẹ́ta yẹn, ọjọ́ Saturday ṣùgbọ́n ó di dandan wípé ní ọjọ́ Friday, ọjọ́ kan kó tó di ọjọ́ àbámẹ́ta náà, èmi àtàwọn mọ̀lébí mi àtàwọn ìdílé mi gbogbo pátápátá a ó gba ara wa pàdé, a ó sì lo àkókò pẹ̀lú ara wa. Níbi àkókò tí á ń lo pẹ̀lú ara wa yìí, ibẹ̀ ni a ó ti sọ ọ̀rọ̀, ibẹ̀ ni a ó ti sọ̀rọ̀ nípa ìdílé wa, ibẹ̀ la ó ti sọ̀rọ̀ nípa ìṣe wa, ibẹ̀ ni a ó ti sọ̀rọ̀ nípa bí ẹbí wa yóò ṣe máa gbòòrò síi, bí ẹbí wa ó sì ṣe máa lékè síi. Ibẹ̀ ni a ó ti sọ̀rọ̀ àwọn ọmọ wa tó jẹ́ wípé wọ́n ń wá iṣẹ́ tí wọ́n nílò iṣẹ́ tí wọn ò tíì rí, ìṣe ibẹ̀ la ó ti ti sọ̀rọ̀ bí wọ́n ṣe rí ìṣe. Tí a bá rí ẹni kankan tó, tó ń dojú kọ ìṣòro kankan ehn bóyá nínú ẹbí wa àbí nínú ìdílé, ibẹ̀ náà ni a ó ti sọ irọ́ ọ̀rọ̀ bá ibẹ̀ la ó ti gbé ìyẹ̀wù láti wá ọ̀nà àbáyọ fún ìṣòro tí irú ẹni náà bẹ́ẹ̀, tí irú ẹni náà tí ó ń dojú kọ. Ehn lẹ́yìn ibi, irú ibi ètò báyìí tí a ti máa ń pàdé ara wa tí a ti ń lo àkókò pẹ̀lú ara wa, a tún máa ń ní ìpàdé ní orí ẹ̀rọ ayélujára yẹn. Ehn a máa ń lo WhatsApp láti ṣe eléyìí. Ibẹ̀ ni gbogbo wa a ti pé ara wa pẹ̀lú group call tí a ó sì ti bá ara wa sọ̀rọ̀. So tó bá jẹ́ wípé a ní ètò ìgbéyàwó kankan náà ní àsìkò náà tí gbogbo wa sì fẹ́ bá ara wa sọ̀rọ̀ bó ṣe ká mọ bá ara sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá àti ọmọ bàbá àti ẹbí àti ara. Inú orí ìgbàgede WhatsApp yìí bẹ́ẹ̀ la ó ti pé oníkálùkù wa sori ẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ tí gbogbo wa ó sì lè bá ara wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà, ìyẹn group call. Ibẹ̀ yìí, ibi báyìí ni gbogbo ọ̀rọ̀ tó yẹ ká sọ níbi ètò tó yẹ ká ti pàdé gan gan lójú ayé, ibẹ̀ la ó ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ ní irú àsìkò báyìí ó lè jẹ́ ọ̀rọ̀ nípa bóyá a ní ètò kan tí a fẹ́ ṣe lọ́jọ́ iwájú, bóyá ẹni tó jẹ́ olórí ẹbí wa, olórí ẹbí bàbá mọ̀ńgáná wa, bóyá irú ẹni bẹ́ẹ̀ fẹ́ ṣe àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. So irú ìpàdé bai ibẹ̀ ni a ó ti sọ bí ehn bí àyájọ́ ọjọ́ ìbí náà bí yóò ṣe lọ. Ibẹ̀ náà la ó tún ti sọ iye owó tí ẹni kọ̀ọ̀kan ó dá nínú ìpàdé báyìí láti bu owó fún ẹni kọ̀ọ̀kan wá. Bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pé a fẹ́ mú aṣọ fún irú ehn ètò yìí tí a fẹ́ ṣe tí a fẹ́ fi yẹ ehn olórí ẹbí wa sí, tó bá jẹ́ pé a fẹ́ mú aṣọ kankan bẹ́ẹ̀, bóyá aṣọ ankara ni o àbí aṣọ lace ìgbàlódé ni àbí aṣọ àtíku, irú aṣọ yìo wu ti kò bá lè jẹ́. Inú irú ìpàdé báyìí ni a ó ti sọ tí a ó ti gbé ìyẹ̀wù pé ó dá ọ ehn irú aṣọ báì báì la fẹ́ mú, iye báì báì ni ẹni kọ̀ọ̀kan ó dá ó, bóyá mílíọ̀nù kọ̀ọ̀kan náírà ni o àbí ehn, ehn, ehn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àbí ehn, àbí bóyá ehn, ehn bóyá ẹgbẹ̀rún-- ehn ìgbà, ìgbà lọ́nà ẹ̀gbẹ̀rún ni ẹni kọ̀ọ̀kan wa yóò dá. Ibẹ̀ ni gbogbo wa ó sì ṣà ti sọ iye tí a fẹ́ dá, ibẹ̀ la ó ti bu owó tí oníkálùkù ó sì mọ nǹkan tí yóò ṣe àbí ètò tí yóò ṣe kí ọjọ́ náà tó dé. So báyìí ni àwọn ehn báyìí ni mo ṣe ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi.

Eh, tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ní alẹ́, eh, ó tó bí nǹkan bí méjì sí mẹ́ta tí mo máa ń ṣe. Alákọ̀ọ́kọ̀ tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé, eh, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé orun kì í tètè wá tí ń bá dòri ibùsùn mi lálẹ́ láti sùn. Nítorí náà mo jẹ́ ẹnìkan tó gbọdọ̀ wò fọ́nrán àbí kí n wo sinimá àgbéléwò díẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí ní, eh, ní pálọ̀ mi kí n tó lọ sùn. Nítorí pé ibi tí mo bá ti ń wo eré ìdárayá yìí, eh, lórí, eh, ẹ̀rọ, ah, mọ̀nmáwòrán mi, ibẹ̀ ni òórùn ó ti gbé mi lọ. Tí ń bá ti wá rí pé òórùn ti ń gbé mi lọ àbí mo ti ń tó gbe díẹ̀ díẹ̀, ìgbà yìí ni màá wá lọ sí inú yàrá ìbùsùn láti sùn. Yẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́, yẹn ni, eh, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe kí n tó lọ sùn. Elékèdi tí mo máa ń ṣe ni wípé, eh, tí òru bá ń mú mi tí mo sì rò pé, à, tí ń bá lọ sùn, tí ń bá lè sùn pẹ́rẹ́ pẹ̀lú gbóòórù yẹn ṣe ń mú mi, wọn ò ní lè gbádùn òórùn mi rara. Nítorí náà màá lọ sí, eh, balùwẹ̀, màá sì lọ bu omi sára, màá sanra dáadáa. Ìgbà mìíràn tẹ pé kàkà kí ń sanra, màá wẹ̀ ni pẹ̀lú ọṣẹ àti kẹ̀ǹkẹ̀. So, eh, àwọn nǹkan tí mo máa ń ṣe nìyí. So tí ń bá ti wẹ̀ tán tí mo sanra tí mo ń nu ara mi nù dáradára, mi-- àtìkò tí mo bá ń nu ara lọ́wọ́ mo máa ń rí dájú pé mi ò nu omi tó wà lójú mi àti ní orí mi nù. Torí pé mo fẹ́ kí omi yẹn kó sì wà nbẹ̀ ni àtíkò tí ń bá ń sùn tó fi lè jẹ́ pé òru ò ní mú mi rararara. Tí ń bá ti wá ṣe ilé ìtàn, ìgbà yén ni màá ṣẹ̀ lọ sí orí ìbùsùn mi én láti sùn. Nǹkan elékẹta tí mo tún wa máa ń ṣe kí n tó sùn òun ni wípé màá yẹ àwọn, eh, áàpù tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bí WhatsApp, bí àwọn, eh, email mi, màá yẹ wọ́n wò bóyà n kò ní àtẹ̀jíṣẹ́ tó ṣe kókó láti dé sí padà fún ní ọjọ́ náà àbí bóyá n kò ní àtẹ̀jíṣẹ́ àbí ìkéde pàtàkì kan tí mo gbọdọ̀ fèsì sí ní ibi iṣẹ́ wa kó tó di àárọ̀ ọjọ́ kejì. Tí ń bá ti wá ṣe ilé ìtàn, ohun tí mo máa ń ṣe kẹ́yìn, kẹ́yìn kí n tó sùn òun ni pé mo máa ka bíbélì mi. Bíbélì mi máa ń wà ní ibi ìgbérí mi ní gbogbo ìgbà. Mo ní àpótí kékeré kan tó wà níbí, eh, níbi ẹ̀gbẹ́ ìbùsùn mi, orí ibẹ̀ ni mo máa ń gbé bíbélì mi sí. So kí n tó sùn, ohun tí mo máa ń ṣe kẹ́yìn ni pé bíbélì yẹn màá mú, tí ń bá ti mú, màá wo ibi tí mo ká dé ní, eh, ní, eh, àná àbí ní ọjọ́ tó kẹ́yìn ọjọ́ náà. Ibẹ̀ ni màá ti wá bẹ̀rẹ̀ sí ní kà ní alẹ́ ọjọ́ tí mo fẹ́ sùn yìí. Màá ka bíbélì mi, tí ń bá ti ka bíbélì mi tán tí mo ká bóyá bí, eh, orí kan àbó orí méjì àbá àwọn ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan tí mo ká tán tí ń mú sì, eh, ṣe àdúrà ìdákẹ́kẹ́. Lẹ́yìn eléyìí ni màá kọ orin, eh, màá kọ orin ìyín kékeré àti orin ọpẹ́ kékeré. Tí ń bá sì ti ṣe èlèyi tàn ni màá wá tẹ́wá àdúrà. Ibi àdúrà yìí ni màá ti tọrọ ìdaríji ẹ́ṣẹ́, ibẹ̀ ni màá ti ṣe ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi wọlé tó mú mi jáde láyọ̀ ata láfià tó lè mú mi wọlé padà pẹ̀lú bí ó ṣe jẹ́ kí ohun buburu kunkunkun kó ṣẹlẹ̀ sí mi ní ìgbà tí mo wà ní ìta àbí tí mo wà ní ìgboro. Lẹ́yìn eléyìí ni màá wá gbé báí-- eh, bíbélì mi sí orí àpótí tó wà níbi ẹ̀gbẹ́ ìbùsùn mi. Ibẹ̀ náà sì ni màá ti wá sọ ipé ó dáa, mo ti fẹ́ sùn bá, ibẹ̀ ni màá ti fi aṣọ bora tí màá sì sùn lọ. Eh, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe kí n tó sùn. Àwọn ìgbésẹ̀ àbí àwọn nǹkan tí mo máa ń ṣe lé léyìí kí n tó lọ sùn ní aṣálẹ́. Ah, mo gbàgbé nǹkan, eh, fún àfikún. Eléyìí pidán dandan, eh, ó dán ni, nǹkan tí mo máa ń ṣe ní gbogbo alẹ́, kò sí alẹ́, kò sí síbí kíbi tí màá lọ tí mi kò tí ì ní ṣe eléyìí. Mo máa ń rí dájú wípé ní alẹ́ kí n tó lọ sùn, gbogbo ilẹ̀kùn àbájáde àti àbáwọlé sínú ilé mi àbí nínú ilé tí mo bá wà bóyá ilé ìtura ni àbí nínú ilé mi gangan, màá rí dájú pé mo ti ilẹ̀kùn yìí dáadáa, mo ti ilẹ̀kùn yìí gbọn-gbọn. Eléyìí a ní rógun olè, a ní rógun àwọn ọlọ́ṣà lóru, eléyìí ò ní jẹ́ kí ará tàbí ẹnì kankan kí wọ́n fi òòpà já ilẹ̀kùn mi wọlé.

Ìbéèrè yìí tí ṣe, ṣe mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Èé, ó jẹ́ gbólóhùn onípọ̀nà. Idí tí mo fẹ́ sọ pé gbólóhùn yìí àbí ìbéèrè yìí jẹ́ gbólóhùn onípọ̀nà òun ni wípé, èé, ìtumọ̀ rẹ̀ ó pín sí ọ̀nà bí i méjì àbí jù bẹ́ẹ̀ lọ. Àbí a tun lé sọ pé ìtumọ̀ rẹ̀ ó ju ẹyọ kan lọ. Ẹ̀, ìtumọ̀ àkọ́kọ́ tí mo lè fún gbólóhùn yìí ni wípé, èè, bóyá èèyàn ń wa ọkọ̀ lọ, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun wà á lọ fúnra rẹ̀. Àbí àwọn ọkọ̀ gbọ̀ọrọ̀, ó lè jẹ́ trailer, ó lè jẹ́ bus lẹ́ni náà ń wà. Tó wá jẹ́ wípé, èè, bóyá, èè, ìjàmbá ọkọ̀ kan ó ṣẹlẹ̀ níwájú rẹ̀ àbí bóyá ọkọ̀ kan ṣubú níwájú rẹ̀ lókèèrè. Irú ẹni bẹ́ẹ̀ wà á fẹ́ sáré tẹ brake. Iyẹn, èè, ẹ̀rọ inú mọ́tò tí a fi ń dá ọkọ̀ dúró lójijì. Ṣó bóyá irú ẹni bẹ́ẹ̀ fẹ́ sáré tẹ, a lè sọ pé ìtumọ̀ àkọ́kọ́ ni yẹ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Èè, ìb-- ọ̀nà kejì àbí ìtumọ̀ kejì tí mo ti sọ pé gbólóhùn yìí ní, òun ni wípé, èè, bóyá èèyàn ńlọ ní ojú títí ẹni náà n fẹ́ sẹ́rìn lọ. Ó wà á nílò láti wọ ọkọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti ibi tó ń lọ dé iboyè, èè, láti ibi tó wà títí dé ibi tó ń lọ. Ẹ̀, tí irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ dá ọkọ̀ dúró ní ìdojúkojú, irú ẹni bẹ́ẹ̀ yóò na ọwọ́ rẹ̀ sókè ni àbí kó ju ọwọ́ sílẹ̀ kí ọkọ̀ náà lè dúró. Àbí tí ó bá ti gbọ́ tí àwọn dẹ́rẹ́bà yẹn awakọ̀, ọkọ̀ náà, àwọn awakọ̀ ọkọ̀ náà tí wọ́n ń pe ibi tí wọ́n ń lọ, àdúgbò tí wọ́n ń lọ, yóò tẹ́tí sílẹ̀ láti dá wọn dúró. Ìtumọ̀ kejì ni ẹ. Èè, ṣùgbọ́n nígbà tí a kò mọ ìtumọ̀ pàtó tí, èè, tí ìbéèrè yìí tí, èè, wọ́n ń wà, èè, tí ìbéèrè, tí ìbéèrè yìí ń wà, a, tí àwa ń ṣà fún ìbéèrè yìí ṣe. Èè, nítorí náà a lè sọ wípé, èè, màá ṣàlàyé méjèèjì lẹ́ẹ̀ ọkọ̀ kan. Àkọ́kọ́, ìtumọ̀ àkọ́kọ́ eléyi tí mo mẹ́nu bàálẹ̀ kan, òun ni wípé tí dẹ́rẹ́bà bá ń wa ọkọ̀ lọ láti ìlú kan sí ìlú kejì, tí ó sì pidán dán fún un wípé, èè, bóyá títí alẹ́ ló gbọdọ̀ dé ibi tó ń lọ, ó lè, èè, fún àpẹrẹ a lè sọ pé dẹ́rẹ́bà náà íyẹ́n awakọ̀. Ó gbéra ní ìlú Ìbàdàn ní Oyo State ní bí i ago mẹ́ta ọ̀sán. Ó sì nílò láti dé ìlú Èkó ní Lagos State ní ago márùn-ún ìrọ̀lẹ́. A rí pé irú, à, fún ẹni tó bá fẹ́ wá rú ọkọ̀ báyìí ó kéré ju ẹni náà nílò wákàtí mẹ́ẹ̀ta sí mẹ́rin torí, èè, súnkẹrẹ fà kẹrẹ ìyẹn, traffic congestion àbí hold up náà. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ tó bá sọ pé ago mẹ́ta lòún fẹ́ gbéra wọ́n sì fẹ́ dé ìlú Èkó ní ago márùn-ún. Iru dẹ́rẹ́bà bẹ́ẹ̀ àbí awakọ̀ bẹ́ẹ̀ yóò sá eré gidigidi. Tí a bá wo dáadáa ibi tí irú awakọ̀ náà tó bá ṣe ń sá eré lọ. Tí ó bá wádìí wípé bóyá trailer, ọkọ̀ àjàgbé kan ó wá yọ̀ síi níwájú lójijì tó dojúkọ. Àbí a lè sọ wípé bóyá, èè, ọkọ̀ tó ń lọ níwájú rẹ̀ ó kan ṣàdédé, ó takú. Ẹ̀, irú dẹ́rẹ́bà bẹ́ẹ̀, ẹ̀rù ó bá. Tẹ́lù bá sì ti ba, yóò wá ọ̀nà láti dá ọkọ̀ rẹ̀ dúró lójijì. Láti dá ọkọ̀ rẹ̀ dúró lójijì, èè, irú dẹ́rẹ́bà bẹ́ẹ̀ yóò tẹ ẹ̀rọ, èè, tí a fi ń dá ọkọ̀ dúró iyẹn brake. Yóò tẹ níbẹ̀ pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ ni ó fi tẹ. Tó bá sì ti tẹ ọkọ̀ rí ó dúró. Kò wá kí n ṣe pé irú dẹ́rẹ́bà bẹ́ẹ̀ yóò tẹ, èè, brake yìí tí a fi ń ṣe ìjánu ọkọ̀. Pé pé yóò tẹ lẹ́ẹ̀kan náà, yóò rọra mọ́ tẹ́, yóò rọra mo gbẹ́sẹ̀ lé e pé ṣé pé yóò gbẹ́sẹ̀ lé e lẹ́ẹ̀kan náà tán. Torí tó bá gbẹ́sẹ̀ lé e lẹ́ẹ̀kan náà tán, lééléè, èè, ó lè yọrí sí ìjàmbá fún dẹ́rẹ́bà yìí àti àwọn tó wà nínú ọkọ̀. Nítorí náà irú dẹ́rẹ́bà bẹ́ẹ̀ àbí awakọ̀ bẹ́ẹ̀ yóò mọ rọra tẹ́, yóò rọra mo gbẹ́sẹ̀ lé ẹ̀rọ brake yìí díẹ̀ díẹ̀ díẹ̀ tí ọkọ̀ náà yóò fi dúró. Nípa tí ìtumọ̀ kejì yẹn ni pé bóyé èèyàn ń lọ, èè, láti ìlú kan sí òdì kejì ó sì nílò láti gbé ọkọ̀ dé ibẹ̀. Fún irú eléyi ẹni náà tó bá ti rí ọkọ̀ tó fẹ́ wọ̀ lókè láti òkèrè, irú ẹni bẹ́ẹ̀ yóò sì mọ na ọwọ́ sílẹ̀. Yóò sì mọ, èè, yóò mọ̀ fi, èè, juwe, yóò mọ̀ fi sign sọ fún dẹ́rẹ́bà wípé ibi bái bái ni òun ń lọ. Àbí kó jẹ́ wípé dẹ́rẹ́bà náà yóò mọ̀ pé ibi tó ń lọ, bóyá mọ́kọ́lá ṣàngó ni o àbo ń lọ sí, èè, CMS oṣòdì. Ibi tí dẹ́rẹ́bà náà bá ti ń sọ, àbí tí awakọ̀ náà bá ti ń sọ tí ẹni tó rẹ́wọ̀ ọkọ̀ náà tó dúró sẹ́gbẹ̀ẹ́ títí tó bá ti gbọ́ ilé yìí, yóò sáré dá awakọ̀ náà dúró, yóò sì wọ inú ọkọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró lù.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọjà ààbò nígbàkigbà tí mo bá wà nínú ọkọ̀. Ìdí tí mo fi máa ń lo ọjà ààbò nínú ọkọ̀ ó pín sí ọ̀nà méje. Ìdí àkọ́kọ́ òun ni wípé àwọn ìjọba orílè èdè mi, pàápàá jùlọ ìjọba àwọn ìjọba ìlú tí mo wà, wọ́n ti pa á láṣẹ wípé ẹnikẹ́ni tó bá ń wa ọkọ̀ àbí ẹnikẹ́ni tó bá wà nínú ọkọ̀, ó gbọdọ̀ máa lo ọjà ààbò nígbà gbogbo nítorí ààbò ẹni náà. Torí pé tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀ àbí tí nǹkan burúkú, burúkú kankan bá ṣẹlẹ̀, wọn ò fẹ́ kí ìpalára kó dé bá àwọn tó wà nínú ọkọ̀. Ìdí nìyí tí ìjọba orílè èdè mi tí wọ́n fi pa á láṣẹ wípé kí ẹnikẹ́ni tó bá wà nínú ọkọ̀ kó máa lo ọjà ààbò. Ìdí kejì òun ni wípé, ẹ́ fún ààbò ara tìtẹ̀ mi, fún ààbò ara mi. Èyí túmọ̀ sí wípé ìgbàkigbà tí mo bá wà nínú ọkọ̀, mo jẹ́ ẹnìkan tí ẹ̀rù máa ń bá lọ́pọ̀lọ́pọ̀. Ẹ̀rù wípé mi mọ̀ ǹkan tó máa ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ iwájú, mi mọ̀ ǹkan tó máa ṣẹlẹ̀ sí mi láìpẹ́. Nítorí náà, ó wà ní mo ṣe máa ń lo ọjà ààbò. Ẹ̀, a lè sọ wípé ohun búburú á ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀, a sì lè sọ wípé kò ní ṣẹlẹ̀ kó padà lọ ṣẹlẹ̀. Ṣùgbọ́n láti jẹ́ wípé mo dira, mo wà ní ìhámọ́ra nígbà gbogbo, mi ò yẹ kí ohun-òun tó fẹ́ ṣẹlẹ̀ mí, mi ò ní yẹ kó bá mi lójijì. Idi ni èyí tí mo fi máa ń lo ọjà ààbò nínú ọkọ̀. Bákan náà, ẹ́ àwọn ìjọba wa, ẹ́ mo tún ti padà sórí èyí tí mò ń sọ nípa àwọn ìjọba wa. Ẹ̀ torí pé àwọn ìjọba wa ti pa á láṣẹ, ìjọba orílè èdè mi wọ́n ti pa á láṣẹ wípé ẹnikẹ́ni tí ò bá lo ọjà ààbò, ó di dandan náà kí ẹni náà kó sanwó ìtànná yẹn, fine. Owó tí a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó jẹ́ owó ìtànná, owó yìí pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, yìí sì ní adúrú owó báyìí lọ́wọ́. Nítorí pé mi ò wá fẹ́ sanwó owó yìí ní àkọ́kọ́, níṣ, ẹlẹ́ẹ̀kejì nítorí pé mi ò fẹ́ kí, kí n wà nínú ìjàmbá ọkọ̀ kó wá di pé ìpalára dé bá mi torí pé mi ò lọ ọjà ààbò. Ìdí nìyí tí mo fi ń lo ọjà ààbò ní gbogbo ìgbà tí mo bá ti wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

Kí ni ìlànà ìpolówó rẹ? Nípa pàápàá máa sọ̀rọ̀ lórí ìlànà ìpolówó mi. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ṣe òwò góòlù. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń ra góòlù mi láti ìlú China. Mo sì-- ó sì ní ọ̀nà tí mo fi ń gbe di orílè-èdè Nàìjíríà. Tí mbá ti ra góòlù mi àbí, góòlù jẹ́ àwọn nǹkan tí a fi ń ṣe ọ̀ṣọ́ ní ara yálà ara obìnrin ni àbí ní ara ọkùnrin. Àwọn góòlù mi síléleyé, ó máa ń jẹ́, ẹ̀gbà ọrùn, ó máa ń jẹ́ bí chain. Ìgbà mìíràn sì wà tó máa ń jẹ́ bí ẹ̀gbà ọwọ́, ìyẹn bracelet. Bẹ́ẹ̀ sì ní ìgbà mìíràn tó jí máa ń jẹ́, ẹ̀gbà etí, ìyẹn yẹtí, earring ta máa ń fi ṣe etí. Ohun tó wá ṣe pàtàkì jùlọ nínú wípé èèyàn ra góòlù wọlé láti òkè òkun wọ orílè-èdè Nàìjíríà ni wípé kò sí bí èèyàn ó ṣe ra góòlù yìí tí ó ní ìtà. Gbogbo wípé mo ra góòlù mi wọlé mi ò máa ra nítorí wípé mo fẹ́ máa wọ̀ sí ara mi wípé mo fẹ́ fi máa ṣe ọ̀ṣọ́ ara mi. Ìdí tí mo fi ń ra wọlé ni wípé mo fẹ́ máa tún ń tà fún àwọn ènìyàn tó wà ní àyíká mi àti agbègbè mi. Nítorí ìdí èyí, ìpolówó ó ṣe pàtàkì, ó ṣe gbo igi fún òwò tí mò ń ṣe. Láti wá ṣe ìpolówó àwọn ọjà mi, àwọn góòlù mi, ó ní àwọn ọ̀nà tí mo máa ń gbé ìgbà. Ó ní bí mo ṣe máa ń ṣe. Bí mo ṣe máa ń ṣe òun ni wípé mo máa ń lo àwọn, ètò àwọn òpó kọ̀ọ̀kan tó wà lórí ẹ̀rọ ayélujára, ìyẹn internet, pàápàá jùlọ ìyẹn social media. Mo máa ń lo WhatsApp, mo máa ń lo Instagram, mo dẹ̀ máa ń lo Twitter láti ṣe àwọn ìpolówó mi. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wipé mi ò ní ibùgbé tí ó jẹ́ wípé mo fi ń ṣe ṣọ́ọ̀bù láti fi tà góòlù mi. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé inú ilé mi ni wọ́n máa ń wà. Ẹni kẹ́ẹ́nì tó bá ti wá nílò rẹ ni tó ba-- ẹni kẹ́ẹ́nì tó bá, kàn sí mi pé òun nílò góòlù, mo mọ bí màá ṣe rán, olọ́kadà àbí mo mọ bí màá ṣe fi ránṣẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹni náà bá ti san owó fún mi. Níbàyí màá sọ bí mo ṣe máa ń ṣe ní orí WhatsApp, orí Instagram àti orí Twitter láti ṣe ìpolówó ọjà mi nítorí àwọn ìlànà tí mo fi ń polówó, ọjà mi léyé. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe tí àwọn góòlù yìí bá ti dé ni wípé màá mú èyí tó jẹ́ bóyá ẹ̀gbà ọrùn àbí ẹ̀gbà ọwọ́, màá ya àwòrán rẹ̀ tí ó rẹwà lọ́pọ̀lọ́pọ̀ dáradára. Tí mbá ti rí àrí dájú wípé àwòrán tí mo yà yìí ó rẹwà lọ́pọ̀lọ́pọ̀ ó sì fanimọ́ra ní ojú, màá wá mú, màá wá ṣe àwọn design kọ̀ọ̀kan, màá kọ àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ ìwúni lórí ọ̀rọ̀ wípé ẹni tó bá lò, irú ẹni bẹ́ẹ̀ ó rẹwà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá kọ sí ara àwòrán yìí. Tí mbá ti wá mọ àwòrán yìí pẹ̀lú àwọn àkọsílẹ̀ tó wà ní orí rẹ̀, màá wá so mọ́ ẹ̀rọ WhatsApp mi, màá post ẹ sí orí ẹ̀rọ WhatsApp mi. Lẹ́yìn tí mo bá ti post ẹ síbẹ̀ tán, màá post ẹ sí orí Instagram náà àti orí Twitter. Ìgbà mìíràn náà sì wà tó jẹ́ pé màá post ẹ sí orí ẹ̀rọ Facebook. Ìyẹn màá so mọ́ àwọn ẹ̀rọ ayélujára, àwọn ilẹ̀ ọkọ̀ kan. Tí mo bá ti wá so mọ síbẹ̀ tán, màá wá kọ sí isàlẹ̀ rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti bí táwọn ènìyàn le kàn sí mi sí nígbàkigbà tí wọ́n bá fẹ́ ra, ẹ̀gbà ọwọ́ àbí ẹ̀gbà ọrùn tó jẹ́ góòlù yìí. Lẹ́yìn bóyá wákàtí díẹ̀, ijọ́ tí, tí òwò ya dáadáa tó jẹ́ pé, òwò yẹn ya dáadáa, ó lè jẹ́ pé láàrín wákàtí márùn-ún àbí wákàtí mẹ́fa, mo lè rí ẹni kan àbí ẹni méjì, bóyá ẹni kan láti orí ẹ̀rọ WhatsApp mi tí yóò tẹ àtẹ̀jíṣẹ́ sí mi wípé òun fẹ́ràn, òun yóò wu irú ẹni bẹ́ẹ̀ láti bá mi dowopo, ìyẹn wípé òun fẹ́ ra góòlù náà. Ìgbà mìíràn wa tó jẹ́ pé bóyá tí ọjà yẹn ò bá ya dáadáa lè jẹ́ pé láàrín ọjọ́ méje àbọ́ ọjọ́ mẹ́ta ni àwọn èèyàn yóò tò kàn sí mi bóyá láti orí Facebook àbí láti orí Instagram pé àwọn fẹ́ ra nǹkan tí mò ń tà àbí pé àwọn fẹ́ bá mi dowopo. Àwọn ìlànà yìí ni mò ń lò láti ṣe ìpolówó ọjà mi. Àwọn ìlànà yìí ó sì ti jà mí kulẹ̀ rí. Yálà wọ́n ń mu owó wọlé fún mi ní ojoojúmọ́ ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìlànà tí mo máa ń fi ń polówó òun ni pé mo máa ń sọ̀rọ̀ ẹnu fún àwọn èèyàn. Mo lè lọ sínú ilé ìtajà ńlá, ìyẹn mall kan. Tí mo bá rí àwọn èèyàn, màá sọ fún wọn pé nǹkan tí mò ń tà léléyi. Ṣùgbọ́n mo rí pé ìyẹn ò rọ̀ mí lọ́rùn rárárá. Nítorí náà ni mo ṣe mú sí ẹ̀rọ ayélujára lọ́kùnkúndùn.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, àkọ́kọ́ òun ni òpó ayélujára tí a mọ̀ sí WhatsApp. WhatsApp jẹ́ òpó ayélujára tí mo máa ń lò lóòrèkóòrè, kódà mo lè sọ pé lójoojúmọ́ ni mo máa ń lò àbí ní wákàtí wákàtí láti lè, ẹ́, fi bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àbí láti lè bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ àbí láti lè bá àwọn ẹbí mi sọ̀rọ̀ àbí láti lè fi bá àwọn ará mi sọ̀rọ̀. WhatsApp jẹ́ òpó ayélujára tó jẹ́, ẹ́, àkọ́kọ́. Òun ló jẹ́ àkọ́kọ́ nínú gbogbo àwọn òpó ayélujára tí mò ń lò. Nítorí pé kò sí ẹbí mi kankan àbí ará mi kankan tí kò ní òpó ayélujára yìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Gbogbo wọn pátápátá. Kódà ẹni tó kéré jù nínú ìdílé wa tó jẹ́ ọmọ ọdún, ẹ́, ọmọ ọdún mẹ́rindínní ogún, ìyẹn sixteen years old, òun gan wà ní, òun gan ní ẹ̀rọ òpó ayélujára WhatsApp ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ìdí tí gbogbo a fi ní ẹ̀rọ, òpó ayélujára yìí lórí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó jẹ́ pé gbogbo wa la ní nínú ẹbí mi, òun ni pé ó rọrùn láti fi òpó yìí láti fi bá ara wa sọ̀rọ̀. Ó rọrùn láti fi òpó yìí láti fi pe ẹnikẹ́ni nínú wa. Ó rọrùn láti fi òpó yìí láti fi ṣe ìpàdé. Tà bá ní ìpàdé òjìji àbí ìpàdé ránpẹ́ tí a fẹ́ ṣe nínú ẹbí wa àbí inú ìdílé wa, ó rọrùn fún gbogbo wa láti pàdé lórí òpó yìí láti sọ ọ̀rọ̀ ta fẹ́ sọ àbí láti ṣe ìpàdé ta fẹ́ ṣe. A máa ń lo òpó yìí nínú ìdílé wa, ẹ́, gẹ́gẹ́ bí ẹ́ kàn bóyá tí a bá ní ìnáwó kankan, bóyá ìnáwó òkú àbí a ní ìnáwó ìgbéyàwó àbí ìnáwó ayẹyẹ ọjọ́ ìbí ẹnikẹ́ni nínú wa ta fẹ́ ṣe ta wá fẹ́ sọ ọ̀rọ̀ nípa bí, ẹ́, ayẹyẹ náà bí yóò ṣe yẹ́, yọrí sí rere àti bí ta bá fẹ́ sọ̀rọ̀ nípa iye owó tí ẹni kankan wa máa dá. Orí òpó yìí ni gbogbo wa ti máa ń sọ. Bákan náà, òpó yìí wà fún tí mo bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn tó ń bá mi ṣiṣẹ́ nílé iṣẹ́ mi àbí sí ọ̀gá mi kankan níbi ilé iṣẹ́ mi tó bá fẹ́ kàn sí mi, tó ní àtẹ̀jíṣẹ́ tó fẹ́ rán mi àbí tó ní iṣẹ́ kankan tó fẹ́ rán mi àbí tó ní ìpàdé, ìkéde pàtàkì kankan tí ó fẹ́ sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀. A máa ń lo òpó ayélujára yìí láti fi bá ara wa sọ̀rọ̀ àti láti fi ṣe àwọn ìkéde wọ̀nyí. Bákan náà, òpó ayélujára kejì tí mo tún máa ń lò jù, òun ni èyí tí a mọ̀ sí Instagram àti Facebook. Instagram àti Facebook yìí wọ́n fẹ́ fi ara jọra wọn torí pé, òpó ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ òun ni méjèèjì. Àwọn ọ̀rẹ́ èèyàn nìkan ni èèyàn lè máa rí ohun tí wọ́n bá so mọ́ orí òpó ayélujára yìí. Ìgbà mìíràn wà ẹ́wẹ̀ tó jẹ́ pé, bóyá ọ̀rẹ́ èèyàn àbí, Ẹnìkan tó ṣe àbí gbajúmọ̀ kan ní orílẹ̀-èdè wa ò lè so àsomọ́ kan, ìyẹn post kó fi sí orí òpó yìí, ìyẹn Instagram àbí Facebook. Tó bá sì ti fi síbẹ̀, a ó rí i nítiwa. Tà bá ti rí i, a lè, ó lè bu wa ká kọ nǹkan síbẹ̀ ká fèsì sí irú àsomọ́ tí ẹni yìí fi síbẹ̀. Ìgbà mìíràn sì wà tí ẹ́ pé a ò ní fèsì sí i, a ó kàn fẹ́ rán rẹ̀, ìyẹn like, a ó sì máa ṣe ǹkan tí a ṣe lọ. Lẹ́yìn eléyìí, ìyẹn Instagram àti Facebook, òpó mi tí mo tún ní lórí, ẹ́, tí mo tún ń lò tó jẹ́ òpó ayélujára, òun ni òpó TikTok. Mo máa ń lo eléyìí láti fi mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi. Ó ní àwọn nǹkan kan tó jẹ́ pé bó ṣe ń ṣẹlẹ̀ la fẹ́ máa rí wọn. Ó láwọn ìròyìn kan tó jẹ́ wí pé ó ń gbóná fẹ́lífẹ́li ni. Ó sì láwọn ìròyìn kan tó jẹ́ pé òun ló ń lọ ní àgbáyé, ló ń lọ ní agbègbè mi ní ìgbà yẹn, ìyẹn trend. So ìdí ǹkan tí mo máa ń fi, ẹ́, òpó TikTok ṣe nìyí. Tí mo bá fẹ́ mọ̀ nǹkan kan nípa ohun tó ń ṣẹlẹ̀ lágbàyé àbí ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi ní àsìkò náà, tí mo bá ti bọ́ sí orí ẹ̀rọ TikTok mi, orí òpó TikTok mi, wọn máa sun sí òkè, wọn máa sun sókè láti rí àwọn, ẹ́, fọ́nrán tí àwọn èèyàn bá fi síbẹ̀ àbí láti rí, ẹ́, fọ́tò, ìyẹn àwòrán tí àwọn èèyàn bá fi síbẹ̀ láti sọ̀rọ̀ nípa nǹkan tí ó ń lọ. Ní àkójọ àwọn òpó ayélujára tí mò ń lò tó jẹ́ gbòógẹ̀, òun nìyí. A, mo tún ń lo àwọn òpó mìíràn kéékèèké bíi Twitter, bíi LinkedIn, bíi Slack àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn eléyìí iṣẹ́ ni mo mọ̀.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi lẹ́nu iṣẹ́, ó máa ń tóbi wákàtí kan yẹn láti dédé aago kan sí aago méjì ọ̀sán. Ni ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ níbí, um, ọwọ́ aago méje àárọ̀ ni a máa ń bọ́ sí ẹnu iṣẹ́. Ni aago márùn-ún ìrọ̀lẹ́ ni a sì máa ń parí ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n àǹfààní wà fún wa láti lọ jẹ oúnjẹ ọ̀sán wa àbí láti ṣe ohunkóhun tó bá wù wá láti dédé aago kan sí dédé aago méjì. Nígbàkigbà tí mo bá ti ní ìsinmi oúnjẹ ọ̀sán mi yìí, ó ní ilé oúnjẹ kan tó súnmọ́ tò sí ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Níbi ibi báyìí dè ní wọ́n ń ta ànàmọ́, iyán, potato, wọ́n sì ń-- ànàmọ́ díndín àti ẹja díndín àti, ẹ́, puff puff díndín àti àwọn nǹkan báyẹn báyẹn Bẹ́ẹ̀ sì ni lẹ́gbẹ̀ẹ́ kejì rẹ̀ ó ní ibi kan tí wọ́n ti ń ta àmàlà, iyán, ẹ́, sẹ̀mọ́, ẹ̀bà àti àwọn òkèlè mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yìí, mo máa ń gbé kúlà oúnjẹ, ẹ́, lọ sí ibi iṣẹ́ mi ni nítorí pé n kò mọ ibi kankan tí wọ́n ti ń ta oúnjẹ níbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ tó ti rí pé mo ti ń ṣiṣẹ́ níbí bọ́yá lẹ́yìn oṣù kan àbí lẹ́yìn oṣù méji, ẹ́, ọ̀rẹ́ mi kan níbi iṣẹ́ yẹn ó, ó, ó, ó, ó mú mi lọ sí ibi tí wọ́n ti ń ra oúnjẹ. Ẹ̀, tí bá rántí dáadáa gan kò tó dí pé ó mú mi lọ síbẹ̀. Ẹ́, ìyàlénu ló máa ń jẹ́ fún mi tí bá rí pé àwọn, àwọn tajọ́ ń ṣiṣẹ́ pọ̀, wọ́n jáde lọ síta, wọ́n lọ ra oúnjẹ, wọ́n wọlé. Ibi tí wọ́n ti máa ń jẹ oúnjẹ yẹn, ẹ́, òórùn rẹ̀ a máa kó sí mi nímú. Mo fẹ́ràn òórùn rẹ̀. Èyí ló wá mú mi pé, ẹ́, èyí ló wá mú mi tọ ọ̀rẹ́ mi lọ wípé, "à, mo fẹ́ràn láti mọ ibi tí ẹ ti ń ra oúnjẹ yẹn, èmi náà máa fẹ́, mo fẹ́ máa ra oúnjẹ níbẹ̀." Ni ọjọ́ kejì rẹ̀ bá ṣe wá gba ìsinmi oúnjẹ ọ̀sán wa ni àá méjèèjì wa lọ síbẹ̀. Tán, fún ìgbà àkọ́kọ́ níbẹ̀, ẹ́, òórùn ànàmọ́ àti ẹja díndín yẹn, òun ni ó fà mí mọ́ra. Ànàmọ́ ata díndín àti ẹja, òun ló fà mí mọ́ra. Nǹkan tí mo sì kọ́kọ́ rà ní ẹni ìta ní ibi iṣẹ́ wa lẹ́ fún ìsinmi oúnjẹ ọ̀sán. Lẹ́yìn eléyìí bọ́yá ní ọjọ́ kejì ni mo wá bẹ̀rẹ̀ sí ní ra òkèlè. Iyẹn bí kí n ra iyán àbí kí n ra àmàlà àbí kí n ra sẹ̀mọ́. Nínú gbogbo àwọn òkèlè wọ̀nyí tí mo dá rúkọ, iyán ohun gangan ni mo fẹ́ràn jù lọ nínú gbogbo ẹ́ tí mo bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán fún ìsinmi ọ̀sán wa níbi iṣẹ́. Ẹ́, àléébú kan tó wá wà pẹ̀lú iyán yìí, òun ni wípé ìgbàkígbà tí mo bá jẹ iyán yìí ní ọ̀sán ní ẹnu iṣẹ́, òórùn máa ń fẹ́ ń gbé mi lọ, ó máa ń kún mi lórùn. Ṣùgbọ́n kó wá má ba à kún mi ní òórùn, ó ní, ẹ́, kí nǹkan ta máa ń lá ní ẹnu. Iyẹn tọ̀mtọ̀m, òun ni mo máa ń là sí. Tí n bá ti lá bí méjì nínú, ẹ́, tọ̀mtọ̀m yìí, ẹ́, ẹ́, ó máa di wípé òórùn ò ní gbé mi lọ mọ́, òórùn ò sì ní kún mi mọ́. So báyìí ni mo ṣe ń ṣe láti bí ọdún mẹ́ta sí mẹ́rin tí mo ti darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí. Kò jẹ́, ẹ́, ibo mì tí wọ́n wà tó jẹ́ wípé wọ́n ń ta, ẹ́, àwọn bí ìrẹsì, ẹ́, àwọn bí spaghetti, àwọn bí indomie, àwọn bí iṣu atẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún ní ibo mìíràn, ilé ìtajà mìíràn tí wọ́n tún ti ń ta eléyìí tí kò jù ń, tí kò jìnnà púpọ̀ sí ilé iṣẹ́ wa. Ṣùgbọ́n láti dé irú bíbà yìí kò ṣeéfẹ́ṣẹ rìn torí òun naṣẹ́ díẹ̀. Ẹ́, a máa ń gbé ọ̀kadà láti ilé iṣẹ́ wa dé irú bíbà yẹn ni. Ọ̀, ẹ̀kọ̀kan tí irú àwọn oúnjẹ báyìí bá wá wù mí jẹ, ẹ̀kọ̀kan mo máa lọ sí, mo máa ń gbé ọ̀kadà mi àti ọ̀rẹ́ mi lọ sí àwọn ibi tí mo sọ wọ̀nyí tí wọ́n ti ń ta bọ́yá iṣu atẹyin àbí ìrẹsì àbí spaghetti àbí indomie. Ṣùgbọ́n lọ́kùnkúndùn ibi tí mo fẹ́ràn jù láti ti lọ máa jẹ oúnjẹ ọ̀sán mi nígbàkigbà tí a bá ti ní ìsinmi ọ̀sán, òun ni ibi tí wọ́n ti ń ta iyán yìí àbí ibi tí wọ́n ti ń ta àmàlà yìí. Ibi kan náà ni wọ́n ti ń ta méjèèjì and, ẹ́, most times, ní ọ̀pọ̀ ìgbà, iyán àti ọbẹ̀ ẹ̀gúsí òun ni mo máa ń rà. Ẹ̀, bọ́yá lẹ́ẹ̀kọ̀kan tí n bá rí pé iyán ti wá sú mi, ìgbà yẹn pa á ni mo máa ń sọ pé mo fẹ́ ra, ẹ́, àmàlà àti ọbẹ̀ àbùlà. Ọbẹ̀ àbùlà yìí òun ni gbẹ̀gìrì àti ewédú. Ìgbà mìíràn tí kò bá jẹ́ wípé mo lè ní ká ń fi ẹ̀ja síi àti, ẹ́, ògúnfe kó jẹ́ bí ó ṣe jẹ́ so bí mo ṣe máa ń lo ìsinmi oúnjẹ.

Ìdáhùn ranpẹ́, ìdáhùn ṣokí tí mo ní fún ìbéèrè yìí pé ṣe mo máa ń jẹun nínú ọkọ̀ mi, òun ní pé bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ṣùgbọ́n bó ti dẹ̀ jẹ́ pé mo máa ń jẹun nínú ọkọ̀ mi, èmi kò gba ẹnikẹ́ni láàyè láti jẹun nínú ọkọ̀ mi. Èmi nìkan fún ra mi ni mo lè jẹun níbẹ̀. Idi tí mo sì fi máa ń jẹun nínú ọkọ̀ mi, à, ẹ jẹ́ kí n kọ́kọ́ mẹ́nù báàdì tí mo máa ń jẹun nínú ọkọ̀ mi, kí n tó wá mẹ́nù bá ìdí tí mi kì í fi gba ẹnikẹ́ni láàyè láti jẹun nínú ọkọ̀ mi. Ìdí àkọ́kọ́ tí mo fi fẹ́ràn kí ń máa jẹun nínú ọkọ̀ mi ni wípé, ẹ, ìgbàkígbà tí mo bá ti fẹ́ kúrò ní ilé ní ibùgbé mi ní òwúrọ̀ kùtùkùtù, ìyàwó mi máa ń bá mi di oúnjẹ sínú kúlà. Tó bá ti di oúnjẹ sínú kúlà, màá gbé sínú ọkọ̀ mi. Tí mo bá ti gbé oúnjẹ sínú ọkọ̀ mi, tí mo bá ti dé ibi iṣẹ́ kí n tó bọ́lẹ̀ ararara, mo máa ń jẹ oúnjẹ yìí. Nítorí pé tí bá ní kí n gbé oúnjẹ yìí bọ́lẹ̀ kí n gbé lọ sí inú ọ́fíìsì mi, inú yàrá tí mo ti ń ṣiṣẹ́, àwọn tí ó jẹ́, ẹ, olùbáṣiṣẹ́ mi níbẹ̀, wọ́n á fẹ́ jẹ nínú oúnjẹ náà. Tán bá ti jẹ nínú oúnjẹ náà, o máa di pé oúnjẹ yóò tó mi, kò yóò mi rárára. Ìdí nìyí tí mo fi fẹ́ràn kí ń máa jẹ oúnjẹ mi nínú ọkọ̀. Bákan náà, ìgbà mìíràn tó jẹ́ pé ó lè jẹ́ pé ibi iṣẹ́ kọ́ ni mò ń lọ, bóyá mo fẹ́ rìnrìnàjò láti ìlú kan sí òmíràn, ẹ, tó wa jẹ́ pé bóyá ago mẹ́jọ àárọ̀ ni mo gbọdọ̀ gbé ra nílé nítorí ìrìnàjò yìí. Tó bá ti wá ń tó pé owó ago mẹ́jọ yìí tó di pé mi ò tíì jẹun rárára. Ẹ, ìyàwó mi àtàwọn ọmọ mi wọ́n mọ̀ pé mo jẹ́ ẹni kan tí kì í fi oúnjẹ ṣeré rárára. Nítorí ìdí èyí, wọ́n á bá mi mú oúnjẹ mi, wọ́n á bá mi gbé e sínú, ẹ, kúlà. Ẹ, kúlà yìí jẹ́ bí abọ́ tí ó máa ń jẹ kí oúnjẹ gbóná àbí kí, ẹ, oúnjẹ kó tutù. Bí ẹni bá ṣe gbé oúnjẹ síbẹ̀ síbẹ̀ ni ó ṣe bá oúnjẹ náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtì. Ẹ, tí wọ́n bá ti wá bá mi mú oúnjẹ yìí sínú kúlà torí pé, ẹ, mi fẹ́ pé dé ibi tí mò ń lọ àbí torí mo ti ń pé fún ìrìnàjò tí mo fẹ́ rin. Tí mo bá ti wá dé ìlú tí mò ń lọ, ẹ, oúnjẹ yìí òun ni oúnjẹ tí màá fi jẹ oúnjẹ àárọ̀ mi, ìyẹn breakfast ní ibikíbi tí mo bá ń lọ. Ẹ, ní ìjẹ́ wa bọ́ sórí ìdí tí n kò fi fẹ́ràn àbí tí mi kì í fi ń gba ẹnikẹ́ni láàyè láti jẹ oúnjẹ nínú ọkọ̀ mi. Ìdí náà ò pò púpọ̀ rara. Ìdí náà ni wípé, ẹ, tí mo bá fún àwọn èèyàn láàyè láti máa jẹun nínú ọkọ̀ mi, oúnjẹ tí wọ́n jẹ yìí ó lè máa re bọ́ sí orí àga, àbáwọ́n kọ̀rọ̀ àga, àbáwọ́n kọ̀rọ̀kọ̀rọ̀ tó wà nínú ọkọ̀ mi. Tí eléyìí bá sì ti ń ṣẹlẹ̀, àwọn eku àbí àwọn, ẹ, ìjàlọ àbáwọn, ẹ, kòkòrò kéékèè, wọ́n á gbó oúnjẹ. Tán bá sì ti ń gbó oúnjẹ, wọ́n á fẹ́ máa wá sínú ọkọ̀ mi, wọ́n á fẹ́ fi ọkọ̀ mi ṣe ibùgbé. Nítorí ìdí èyí, mi kì í gba ẹnikẹ́ni láàyè láti jẹun nínú ọkọ̀ mi. Ẹ, lẹ́yìn eléyìí, ìgbà mìíràn tún wà ó ti-- ìgbà kan wà rí tó pé ìyàwó mi ìgbà tí ó fẹ́ gbé ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́ rẹ̀, ó gbé kúlà oúnjẹ rẹ̀, ó gbe sí inú ọkọ̀. Ìgbà tó jẹun tán, inú kúlà, ẹ, kúlà yìí inú ọkọ̀ mi ló wà fún bí ọ̀sẹ̀ méjì ó gbe sí ẹ̀yìn boot mi. Ẹ̀yìn ọkọ̀ mi tó sì wà yìí, èmi ò kí ń ṣàdédé wo nǹkan tó wà lẹ́yìn ọkọ̀ àfi ìgbà tí mo bá fẹ́ rìnrìn àbí tí mo fẹ́ gbé ẹrù mi sí ẹ̀yìn yìí. Fún bí ọ̀sẹ̀ méjì ni kúlà yìí fi wà nínú ẹ̀yìn ọkọ̀ mi tó wá ń rún tí òórùn yìí pọ́ dé bí pé ó padà gba gbogbo inú ọkọ̀. Ẹ, ìdí nìyí tí mi kì í fi, tí mo kò fẹ́ràn kí èèyàn máa jẹun nínú ọkọ̀ mi. Ararara, mo jẹ́ ẹni kan tó kórira ìrírí, mo kórira ìdọ̀tí, mo kórira òórùn kó òórùn, òórùn tí ò, tí ò fani mọ́ rara. O jẹ́ ẹnìkan tí ò fẹ́ràn rẹ̀ rara. Ìdí nìyí, tó tí a bá rí ẹnikẹ́ni, bóyá àwọn ọmọ mi ni o àbí ìyàwó mi tí wọ́n fẹ́ fi jẹun nínú ọkọ̀ mi, mo máa ń kọ fún wọn, mo sì máa ń sọ fún wọn pé èmi ò ní gbà ìń láàyè láti jẹun nínú ọkọ̀ mi torí pé tí ẹ bá jẹun níbẹ̀, ẹ, ẹ lè gbàgbé abọ́. Èyí tí ó bá gbé abọ́ àbí kó gbé kúlà síbẹ̀, ó di jẹ́ pé irọ́ níbẹ̀ yóò jẹ oúnjẹ sílẹ̀, yóò dọ̀tí àyíká ọkọ̀ mi. Bá ti dọ̀tí sí àyíká ọkọ̀ mi, ó di dandan kí n gbé ọkọ̀ lọ sí ibi, ẹ, ibi tí wọ́n ti ń fọ ọkọ̀. Tí eléyìí ó sì tún ná mi ní owó tó lè jẹ́ owó àìró tẹ́lẹ̀. Ẹ, ìdí nìyí tí n kò fi fẹ́ràn rẹ̀ rara. Tó, ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi nìkan ni mò ń jẹun níbẹ̀, mo mọ̀ pé iwájú tí mo ti ń wa ọkọ̀ tí mo ti ń jẹ, n ò ní ju bẹ́ẹ̀ lọ, kò jẹ́ mo ṣe bẹ́ẹ̀